Ṣé orí máa ń fọ́ ẹ? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Nítorí pé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo jẹ́, àwọn ìgbà mìíràn máa n wà fún mi láti ka ìwé tí mi ò sì ní, ní nǹkan mìíràn tí mo fẹ́ ṣe ju pé kí n ka ìwé náà lọ. Àti pé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo tún jẹ́, àwọn ìgbà mìíràn máa ń wà tí a máa ń lọ sí ilé ìkẹ́kọ̀ọ́ tí aa sì kẹ́kọ̀ọ́ fún àwọn wákàtí tí ó pẹ́. Ni idi èyí, nígbà ti mo ba padà de padà, o ti maa re mi màá sì tún fẹ́ ṣe àgbèyèwo ǹkan tí mo kọ́ ní ilé ẹ̀kọ́ ní òní. Àwọn nkan ti mo ro pe o n fa orí fifo ni eleyii fún mi ìgbà mìíràn náà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, owó lè ṣe àdínkù tó jẹ́ wípé èèyàn ò ní ní owó tí ó fẹ́ fi ra oúnjẹ tí ó jẹ. Ìgbà mìíràn sì tún nii, ó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé oúnjẹ máa wà kò ní sí owó láti fi ṣe ìpèsè rẹ̀. Àbí ìgbà mìíràn tí owó máa wà láti fi ṣe ìpèsè rẹ̀ ṣùgbọ́n èèyàn ò ní ní okun láti lè pèsè oúnjẹ náà fúnra rẹ̀. Àwọn ìdí tí èmi rò pé ó máa ń jẹ́ kí orí kó fọ́ mi òun ní eléyìí gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo jẹ́. Àwọn nǹkan mìíràn tí mo sì tún rò pé ó tún lè faa náà ni wipé, nígbà tí ìrònú náà nípa pé báwo ni mo ṣe fẹ́ kà ìwé mi, látàrí pé gbogbo ilákọjá tí mo sọ pé mo ń dojú kọ yí. Nígbà tí ìdánwò bá dé, màá tún sọ pé mo fẹ́ gbìyànjú láti ka ìwé láti lè ṣe àṣeyọrí nínú ohun tí mo ń ṣe. Gẹ́gẹ́ bí mo se ń sọ àwọn ìṣòro tí mò ń kojú tó lè faa kí orí kí ó máa fọ́ mi. Bẹ́ẹ̀ náà ni mo ti lè sọ pé àwọn nǹkan tí mo lè ṣe tí màá fi rií pé orí náà kò fọ́ mi mọ́ àbí àwọn nǹkan tí mò ń ṣe tí mo máa ń wò pé ó máa ń jẹ́ kí orí fífọ́ náà kí ó lọ. Àkọ́kọ́ ní wipé tí n bá ti dé láti ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀, tí mo sì rí pé ó rẹ̀ mí gan, màá gbìyànjú láti rí pé mo sinmi. Fún ìgbà díẹ̀, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní bíi déédéé agogo bií mẹ́fà tí n bá padà dé. Màá fi ẹ̀rọ ìbánirọ̀ mi sí ẹnu iná láti jẹ́ kí ó gba iná torí pé mo máa ń sábà ka ìwé ní orí rẹ̀ ju, ju orí ìwé lásán lọ. Mo máa ń ka ìwé ní orí fóònù mi ju ìwé lásán lọ. Tí n bá ti dé bẹ́ẹ̀, màá gbìyànjú láti jẹ́ pé mo fúnra mi ní ìsinmi tí ó yẹ àti èyí ti o ye tí ó tó. Mo lè má sùn ju bíi wákàtí bíi ẹyọ kan àti aàbọ̀ lọ. Tí màá tún fi ríi pé mo ní okun padà láti ṣe àwọn ohun tí mo bá fẹ́ ṣe. Ìgbà mìíràn náà mo máa ń rí pé máa jí ní, oru àbí ní kùtùkùtù láti gbé ìwé náà láti kà. Àwọn nǹkan mìíràn tí mo tún máa ń gbìyànjú láti ṣe ni kí n wá ohun tí ó tutù bíi ohun mumu tí ó tutù. Nígbà tí n bá rí pé orí mi, ó ń gbóná àbí orí ń fọ́ mi, mo sì tún, èmi jẹ́ ẹnìkan tí kò i ṣe ẹni tó kúndùn pé kí ó máa lo òògùn láti fi lè jẹ́ kí ara rẹ̀ kí ó yá. Nítorí pé èmi máa ń wò pé tí n bá lo òògùn gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo jẹ́, òògùn máa ń jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ lò tí ò sì gbọ́dọ̀ ní àkókò tí ó pọ̀ fún ọ láti lè sinmi, láti lè sinmi dáadáa. Wípé tó bá ti lo òògùn, o gbọ́dọ̀ sinmi dáradára. Ṣùgbọ́n èyí kò rí bẹ́ẹ̀. Nítorí pé ìsinmi ranpẹ́ ni mo lè ni. So àwọn nǹkan tí mo lè rò pé ó ń fa orí fífọ́ fún mi ni eleyìí.

Ṣé ó máa ń ṣe àtúnlò nǹkan? Bẹ́ẹ̀ni, mo maa ń ṣe àtúnlo nǹkan tí ń bá wò pé mo rí pé ó sì dára fún mi àti pé ó tọ́ fún mi láti lò. Lílo nǹkan padà, ó jẹ́ èyí tí mò ń ṣe látàrí pé mi ò fẹ́ fi ǹkan ṣe òfò. Ni ìdí èyí, màá gbìyànjú láti rí pé mo wo ohun tí mo fẹ́ lò náà dáadáa kó tó di wípé mo tún lò. Gẹ́gẹ́ gbogbo ǹkan náà ni èèyàn máa ń tún lò. Bí àpẹẹrẹ, tí èèyàn bá fọ abọ́ àbí o fi abọ́ jẹun, èèyàn ò ní lò nkan tí èèyàn nílò láti ṣe náà ni wípé kí ó tún fọ̀. Ni ìdí eléyìí, òun tún lò náà nìyẹn. Ṣùgbọ́n àwọn abọ́ mìíràn wà tó jẹ́ wípé ẹẹkan ni èèyàn lè fi jẹun tí yóò gbọdọ̀ tún wá sọ pé ó fẹ́ máa tún wọn lò. Èyí ko ni boju mu. Látàrí eléyìí, mo lè sọ pé mo máa ń tún àwọn ǹkan mìíràn lò dáadáa. Ṣùgbọ́n ó, ó ní ǹkan tí ó gbọdọ̀ ṣe kí n tó lè sọ pé mo fẹ́ tún wọ́n lò. Àwọn ǹkan tí ósi tun lè fa, tí èèyàn tún lè àbí kí n sọ pé àwọn ìgbésẹ̀ tí ò yẹ kí èèyàn wo tó bá fẹ́ ṣe àtúnlò ǹkan náà ni pé ó gbọdọ̀ yẹ̀wò finífíní wípé ṣe ǹkan yìí ṣe ó dára, ṣe kò ní ṣe, àbùkù àbí kó jẹ́ ǹkan tí yio ṣe ìjàmbá bá ìlera ara mi. Àwọn ǹkan yìí ó ṣe pàtàkì. Àbí kí èèyàn wo ǹkan náà dáadáa wípé ṣé ó jẹ́ ohun tí èèyàn lè tún lò. Àbí kí èèyàn ra ìmí tí ó fi dipo rẹ̀. Àwọn ǹkan yìí ni èèyàn nílò láti yẹ̀wọ̀ dáadáa kó tó di pé òun ń lò padà. Àti pe nígbà ti eyan baa n lo náà eyan tun gbọdọ ṣe akiye sara nitoripe inkan ti o ti lo tele kole dàbí bi o ṣe wa ni tuntun. Èèyàn gbọdọ̀ tún lò ní ìlò tí ó tún dára tí ó yẹ kí ó bá lè ṣe, ẹ́, kí ó bá lè ṣe ìdí tí a fi fẹ́ tún lò, kí ó bá lè wúlò fún wa dáadáa ki á gbìyànjú láti rí pé a ṣe ìtọ́jú rẹ̀ dáadáa ní ọ̀nà tí yio fi wúlò fún wa. So ní ìdí eléyìí, mo le sọ pé mo máa ń tún àwọn ǹkan mìíràn lò nígbà tí n bá ṣe àyẹ̀wò wọ́n wò dáadáa pé ṣé ó tọ́ fún mi láti lò àbí ṣé ó tọ́ kí àwọn èèyàn kó ka mọ́ mi lọ́wọ́ pé ǹkan tí mò ń lò ni yìí. Àwọn ǹkan yìí ni ó ṣe pàtàkì fún èèyàn láti yẹ̀wò kó tó di pé ó sọ pé òun ń lò ǹkan àbí boya o fẹ tún lò àbí ó, ó fi ìmíràn di ipò wọ́n. Àwọn ǹkan yìí ló ṣe pàtàkì gan. Mi ò mọ̀ bóyá kí n fi àwọn àpẹẹrẹ lelẹ àwọn ǹkan tí mo màá ń tún lò gẹ́gẹ́ bí mo ṣe ṣọ́rọ ẹ́, abọ́ ní ẹ̀kan àbí bí ọ̀rọ̀ àṣọ. Àwọn yẹn náà eyan máa ń tún wọ́n lò nígbà mìíràn. Àbí kí eyan wa sọ pé nítorí pé ó ti lo ọ̀rá àmàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá sọ pé òun fẹ́ tún lò. Èyí kò gbójú mi. Àwọn ǹkan tí èèyàn bá wò pé ó ṣe pàtàkì láti tún yẹ̀wò, ọ̀un náà ni èèyàn máa tún yẹ̀wò, èèyàn máa gbé àgbéyẹ̀wò le lórí láti wò pé ṣé ó tọ́ fún ẹ ni àti lò wọ́n padà àbí kò tọ́. Èyí ò ṣe pàtàkì gan. Bẹ́ẹ̀ni. So nípa bí a ṣe sọ wípé ṣé mo máa ń ṣe àtúnlo ǹkan, màá sọ pé bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò àwọn ǹkan mìíràn tí n ba rò pé ó tọ́ láti tún lò dáadáa lẹ́yìn gbogbo àgbéyẹ̀wò tí mo bá ṣe ní orí rẹ̀. Èyí ni òpin ìdáhùn mi. Ẹ ṣé gan.